Bíi wákàtí mẹ́wàá ni máa ń fi ṣiṣẹ́ ní ojoojúmọ́. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, ó ní í ṣe pẹ̀lú alẹ́, máa ṣiṣẹ́ mọ́jú ni. Igba mi mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ láago méje àbi ágo mẹ́jọ, mo sì máa ṣiṣẹ́ títí tí aago mẹ́rin àbágo márùn-ún láàárọ̀ igba mi. Nítorí yẹn ni.

Mo ti rin ìrìn àjò sí ìlú mìíràn dáadáa. Mo ti lọ sí ìlú oríṣiríṣi kódà. Mo ti lọ sí Dubai, mo ti lọ sí Rwanda, mo ti lọ sí ẹm Turkey. Àwọn ìlú mẹ́ta tí mo ti lọ nìyen. Páìdẹdẹ ní àárín ìlú tí mo ń gbé ni mo ti dé Ìbàdàn, mo ti dé Ọ̀yọ́, mo ti dé Ogun, mo ti dé Èkìtì, mo ti dé Abuja. Ìrìn àjò mi ò pọ̀ gan.

Bẹ́ẹ̀ni, màá bá wọn jẹ oúnjẹ ọ̀sán. Léèkòòkan, àmó gbogbo ìgbà kò ní máa n je ounje òsán, àmó léèkòòkan mo máa ń je dáadáa, mo máa ń je dáadáa. Ìgbádùn yí pé ìgbádùn mọ́ran wá méjì, ó dára dáadáa.

Hmm, mo ní ìgbàgbọ́ kan pé kí gbogbo ọ̀rọ̀ iṣẹ́ tí èèyàn bá ti ń kúrò nílé kó gbé wọ̀. Tó bá dé ibi iṣẹ́, kó ṣe iṣẹ́ dáadáa. Tó bá dẹ̀ tí ń dé inú ọ̀nà ìṣe, gbogbo ọ̀rọ̀ ilé kó bọ́sẹ́ nínú ọ̀nà ísẹ́. Bẹ́ẹ̀ náà ni bí ó bá ti ń kúrò ibi iṣẹ́, tó bá ti ń kúrò kó gbé gbogbo nǹkan ibi iṣẹ́ kó gbé lè sí ibi iṣẹ́, nǹkan ilé kó máa gbé lé. Tó bá dé ilé náà kó má gbé iṣẹ́ lọ ilé, kó má gbé ilé lọ ibi iṣẹ́. Bí ìgbàgbọ́ tèmi ṣe rí nìyẹn.

Mmá ń dárí wọn bí gẹgé bí ó bá ti gbà àti bí ó bá ṣe yẹ. Torí pé àwọn òṣìṣẹ́ kan wà tó jẹ̀ pé tí ẹ̀yàn ò bá pariwo, wọn ò ní ṣe nǹkan tó yẹ kó ṣe. Àwọn òṣìṣẹ́ kan wà dẹ̀ rẹ́ to jẹ̀ pé tó bá ti sọ nǹkan fún wọn lẹ́ẹ̀kan báyìí, wọn máa ṣe kíákíá, wọ́n tì mọ bó yẹ kó ṣe àti bó yẹ kó ṣe ṣe.

Ọjà ni mo ti máa ń lọ ra gbogbo ǹkan yẹn pèsè ohun ìwúlò pátápátá. Ọjà ni mo ti máa ń lọ ṣe. Ọjà ni, o dẹ̀ ma ni i ṣe pẹ̀lú ǹkan tí n bá fẹ́ ra gangan. Tí ó bá jẹ́ ǹkan tí ó jẹ́ pé mo lè rí ní àdúgbò ni, mi ń lọ sọja. Àmọ́ tí ó bá jẹ́ pe ǹkan tí mi o le rí ní àdúgbò ni, ọjà ni màáti lọ ṣe.

Tí bá ti jí láàárọ̀, mo mà á rọ, mo mà á rántí gbogbo nǹkan tí mo bá ṣe. Mo máa ń rántí bẹ́ẹ̀ dẹ́kẹ́rẹ́, nnkan to máa fàà níyen. Bí bá ti rántí bó ṣe ń lọ, ni màá fi wá mọ nǹkan ti ọ̀nà tí màá gba láti ṣe ǹkan ti mo fẹ́ ṣe.

A máa ń ṣètọ́jú àwọn ọjà dáadáa. Bí i nǹkan lọ́jà lẹ́ẹ̀mí fún àmì, ṣé mo máa ń ṣètọ́jú àwọn ọjà dáadáa. Tí ń bá rọ́jà, màá tọ́jú ẹ dáadáa. Bí i pé ọjà ṣe pàtàkì gan, ṣe pàtàkì ní ìlú nílẹ̀ wa, bí i pé ọjà ò dáa fún ara rẹ̀.

Ah! Ẹ̀ẹ̀kọ̀kan ni máa ń fà, mi ki n fà gbogbo ìgbà, ẹ̀ẹ̀kọ̀kan ni kó máa ń fà. Boya lárọṣà tó san máa ń fà, òní hot weather ni o, tí oòrùn bá lọlẹ̀, ti everywhere bá tutù.

Ẹ̀bùn orin, àwọn tí wọ́n bá mọ orin kọ dáadáa, mo máa ń fẹ́ràn ẹ́ dáadáa. Mo nífẹ̀ẹ́ ẹ̀bùn orin, tí ẹ̀bùn, o jẹ́ ẹ̀bùn kan tó, tó dà, ẹ máa mọ orin kan dáadáa. Ẹ̀bùn yẹn wà very okay. Ó dà gan-an fara mi.